Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán. Àmọ́ kò n se gbogbo ìgbà ni mo máa ń sùn ní ọ̀sán nítorí ibi iṣẹ́ lílọ. Ṣùgbọ́n ní àwọn ọjọ́ ìsinmi, mo máa ń gbìyànjú láti sùn ní ọ̀sán láti lè mú kí ara ọ̀tún dá, kó ya gágá kí iṣẹ́ mi ò tún tó bẹ̀rẹ̀.

Lákòókò, lákòókò, ohun tí wọ́n ń pè ní ìyìǹ, ìyìǹ kò fi gbogbo ara yé mi. Torí pé Yorùbá ìjìnlẹ̀ ni Yorùbá yìí, màá sì ní, máa gbìyànjú láti ṣe ìwádìí finifini láti mọ ohun tí a ń pè bẹ́ẹ̀

Rárá o, rárá o, mi ò kí ń jẹ gọ́ọ̀mù. Àmọ́n nítorí wípé gọ́ọ̀mù kò ń ṣe ǹkan tí ó dára fún ọmọlúwàbí láti máa mu tàbí láti máa fà á, nítorí kò da fún àgọ́ ara wa.

Ojoojúmọ́ ni mo máa ń fọ̀ aṣọ. Nítorí wípé ẹlẹ́bi púpọ̀ ni mí, tí bá ní kí ń kó aṣọ náà kí ń kó kalẹ̀ fún ìgbà mìíràn, ó máa pọ̀, ó máa pọ̀, ó máa fẹ́ pín mi ní ipá. Ìdí ni yí tó fi jẹ́ pé mo fọ̀ aṣọ ní ojoojúmọ́ kí ó má lè baà pọ̀ ní pọ̀pọ̀jù.

Bẹ́ẹ̀ni o, mo máa ń pa àwọn fáìlì mi. Mo máa ń fáìlì rẹ pamọ́ dáadáa. Kódà mo ní àpò ìkó àwọn fáìlì mi àti ti àwọn ẹbí mi. Mo ní àpò ibi tí a máa ń kó wọn pamọ́ sí tí a máa ń dáàbò bo wọn níbẹ̀ dáadáa.

Mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi ní gbogbo ọjọ́ tí mo bá ti pé, tí mo bá ti lé ní ọdún kan, mo máa ń ṣe àjọyọ̀ rẹ̀. Ni mí máa fi ọpẹ́ hàn sí Ọlọ́run ọba tó ṣe fún mi ní rírí láti rí ọjọ́ mi, tí ọjọ́ mi, ọjọ́ tí wọ́n bí mi. Mo máa ń dúpẹ́ fún Ọlọ́run ọba gidi gan-an.

Rárá o, mi ò ní ẹranko ọ̀sìn, àmọ́ grammar mi ní oríṣiríṣi ẹranko ọ̀sìn tí wọ́n yáyì púpọ̀ bíi ewúrẹ́, ológìnní àti àwọn àgùtàn ọlọ́kan-jọkan tí wọ́n sì rẹwà dáadáa.

Kò sí méjì bí mo ṣe máa ń pàrò pààrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀ fún mi. Ju wí pé èyí tí mo bá kọ́kọ́ mú, òun náà ni màá kọ́kọ́ máa ṣe. Tí mo bá ti ṣetán, ni maa tó bẹ̀rẹ̀ imii. Nítorí wí pé Yorùbá máa ń sọ wí pé eeyan yi kó igi méjì bọ́nà lẹ́ẹ̀kan náà.

Rárá o, mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin, mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin, ṣùgbọ́n mo ní àwọn tí ó ti rìn láti ìlú Èkó nbí lọ sí ìlú Ogbomoso tí wọ́n sì ròyìn bí ó ṣe rọrùn púpọ̀ púpọ̀ sí. Tọ́ sì jẹ́ wípé èmi náà ń gbìyànjú láti wà nínú àwọn tí ó máa gun ọkọ̀ ojú irin náà.

Bẹ́ẹ̀ni o, mo máa ń fín tùràrí dáadáa nítorí òórùn rẹ̀. Mo fẹ́ràn sí òórùn púpọ̀ tó sì jẹ́ wípé ó tún máa ń wúlò nínú ilé. Nígbà mìíràn tí wọ́n bá ní ǹkan kan ṣẹlẹ̀ sí ǹkan, wọ́n ò ní ká lọ fín tùràrí ká fi lé àwọn ǹkan náà lọ.

Bẹ́ẹ̀ni o, ọ̀gáa wa o máa ń ṣe ìwádìí wa dáadáa àti ẹlòmíì tí ó bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọ ilé-iṣẹ́ wa, yóò ṣe ìwádìí fínifíni láti lè bá mọ irú ẹni tí ó jẹ́, irú iṣẹ́ tó ti ṣe síwájú àti láti lè bá mọ ìhùwàsí rẹ̀ àti bí ó ṣe jí ọmọ gidi sí ko sì mú ó dúró tó iṣẹ́ rẹ̀ sí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti lo ẹ̀rọ ìgbésókè. Àmọ́ àwa ò ní ní ilé wa. Ṣùgbọ́n mo ti lò ríi dáadáa ní ilé ìwòsàn kákàkiri. Wọ́n sì máa ń gbé wa lọ sí òkè. Kódà ó máa ń dùn mọ́ wa gidigidi bí ka máa wọnú ẹ̀ ká máa jáde ni.

Rárá, mi ò kí ń gba ímeèlì tí kò wúlò. Gbogbo ímeèlì tí ó máa ń wọ ori ímeèlì mi, gbogbo ẹ̀ ni ó wúlò. Ìgbà mí gan wà tó jẹ́ n tí ó wúlò mi ò ní rí níbi tí ó bá yẹ kí n tí rí ní ímeèlì, to ye pé ibòmíì ni yóò lọ wà.

Rárá o, mi ò ní ọkọ̀, ṣùgbọ́n à ń bẹ Ọlọ́run ọba wa, à wà náà sì ń gbì ìyànjú kí ó jẹ́ kí iṣẹ́ wà ó dàbí iṣẹ́ láti ra ọkọ̀ nítorí ọkọ̀ jẹ́ nǹkan tí ó wúlò tí a máa ń gbé rìn káàkakiri tó sì máa ń mú kí wàhálà wa kí ó dínkù.

Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún, oun ni oṣù tí Ramadan tí ó bá bo sí àti oṣù tí wọ́n bí mi. Mo nífẹ̀ẹ́ sí oṣù mejeeji púpọ̀ nítorí wípé ó máa ń mú inú ẹ̀dá dun ni tí inú àwọn ọmọ náà sì máa ń dùn tí wọ́n bá gbọ́ pé há, oṣù yìí ni ọjọ́ ìbí mi ò, há oṣù tó ń bọ̀ ni a máa gba àwẹ̀.

Ẹ̀ẹ̀kọ̀kan ni èmi máa ń ní ìpàdé ní ẹ̀ẹ̀kọ̀kan nítorí wípé ìpàdé tí mo máa ń ní èmi kọ́ ni aṣojú ilé iṣẹ́. Mo máa ń ní ìpàdé yẹn ní ẹ̀ẹ̀kọ̀kan ni. Nígbà tí ó bá wù wọ́n, ni wọ́n máa n ní kí n lọ síbẹ̀ tàbí kí a wà ní ara àwọn ẹni tí ó máa lọ.

Ìrọ̀rí méjì ni mo máa ń lò. Nítorí wípé ìrọ̀rí àkọ́kọ́, èyí ó kókó gbé yẹ̀ wò wípé "áà, ṣé kíni tí mo fẹ́ ṣe yìí ṣe ó da?" Ìrọ̀rí ẹlẹ́ẹ̀kejì náà ni pé èyí ó gbé yẹ̀ wò wípé "áà, àbí kí n má ṣe ni?" Bí kan bá ṣe ní, ṣe kíni yẹn, ní kejì ó ní má ṣe, má ṣe.